Ṣé o ti rò pé ẹ̀rọ ìrànwọ́ ọ̀hùn lè mú kí ìgbésí ayé rọrùn síi? Ṣé o mọ̀ pé pẹ̀lú rẹ̀ o lè ṣe ọ̀pọ̀ nǹkan láì fi ọwọ́ kan fóònù rẹ. Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ọ̀hùn lọ́pọ̀ ìgbà. Mo ń lò láti wá ìtàn ṣètò ìrántí tàbí dáhùn sí ìbéèrè mi. Ó ń fi pamọ́ àkókò mi ó ṣì ń jẹ́ kí iṣẹ́ mi rọrùn. Ìrírí yìí fi hàn pé ìmọ̀ ẹ̀rọ lè jẹ́ ìrànlọ́wọ́ tó dáa ní gbogbo ọjọ́